Ṣé mo máa ń fi tùwàrí? Nípa ti tùwàrí, ó jẹ́ ohun tí àwọn ẹlẹ́sìn Mùsùlùmí àti Kristẹni tó fi máa ń tún agbègbè wọn ṣe láti lé ẹ̀mí kẹ́ẹ̀mí jìnnà sí agbègbè wọn àti ohun tí wọ́n ń ṣe. Yàtọ̀ sí yẹn, tùwàrí ó jẹ́ ohun agbára kan tó yẹ pé eérúkú ẹ ó ní agbára. Wọ́n jẹ́ ká mọ̀ pé eérúkú yẹn ní agbára láti lé ẹ̀mí kẹ́ẹ̀mí jìnnà sí agbègbè kan. Pẹ̀lú ìyẹn náà, tùwàrí ó jẹ́ ohun kan tí àwọn àlfáà àti wòlíì tó fi máa ń ṣe iṣẹ́ ìṣẹ́gun fún àwọn oníbàárà wọn àti àwọn ọmọ ijọ́ wọn. Fífi tùwàrí ó pín sí oríṣìíríṣìí ọ̀nà. Omi wọ́n máa tán, wọ́n máa fi sí orí i yẹpẹ. Omi wọ́n máa tán ó dàbí èédú, wọ́n máa fi sínú páànù bí ìkòkò, páànù bí, bí, bí ìkòkò tó lọ́ fi ń dáná. Wọ́n máa kó sínú e, wọ́n máa ṣáná si, wọ́n máa ma yí bíri bíri bíri títí, títí, títí tó bá ti máa yo erúkú. Eérúkú yẹn gongon gongon gongon ni wọ́n nílò. Òun ni ó ń lé àwọn àǹjọ̀nú àti ẹ̀mí kẹ́ẹ̀mí tó bá wà ní agbègbè yẹn, òun ni ó ń lé wọn jìnnà sí ohun tó bá ní í ṣe ní àkókò yẹn. Nípa fífi tùwàrí, mi ò ro bóyá mo fi tùwàrí rí torí mi ò, mi ò, mi ò lérò ẹ́ boya mo fi tùwàrí. Mi ò tí ì ṣe iṣẹ́ ìṣẹ́gun náà. A tàa bà ní mo jẹ́ wòlíì àbí àlfáà. Ṣùgbọ́n àlùfáà àti wòlíì nìkan kọ́ ló ń fi tùwàrí. Aládàgbé tó bá rí pé agbègbè òun although, ìmọ̀ tí mo ní nípa tùwàrí fífi ni pé àwọn àlfáà àti àwọn wòlíì ló fi ń ṣe iṣẹ́ ìṣẹ́gun fún àwọn oníbàárà wọn. Ìmọ̀ tí mo ní nìyẹn. Ṣé mo máa ń fi tùwàrí? Rárá, mi ò kí ń fi tùwàrí. Mi ò lérò pé mo ń fi tùwàrí, mi ò fí rí.